Ẹ káàsán o, mo kí i, mo kí gbogbo yín. Ẹ ní pé ṣé mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀. Ìgbà mí mi ò kí ń bá àwọn ènìyàn sọ̀rọ̀, mo kò máa kí wọ́n ni, màá máa lọ ní tèmi. Ìgbà mí mo máa bá wọn sọ̀rọ̀, mo máa kí wọ́n, mo máa bé orúkọ wọn, wọ́n máa sọ orúkọ wọn fún mi. Ìgbà mí mo máa bèèrè, wọ́n máa bèèrè ìbéèrè nípa iṣẹ́, màá ní pé iṣẹ́ wà ok o, iṣẹ́ dára. Ìgbà mí a máa sọ, a máa sọ̀rọ̀ ǹkan tó wà ní, ǹkan tó ń ṣẹlẹ̀ ládùúgbò. Ìgbà mí ni a máa sọ̀rọ̀ ǹkan tó ń ṣẹlẹ̀ ní ara ilé ẹ wa. Ìgbà mí mo kò máa kí wọ́n ni.

Ẹ káàsán, ẹ bèèrè ìbéèrè nípa fìlà. Ẹ ní pé, ṣe mo máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà. Nítorí pé mo máa ń wọ fìlà pẹ̀lú àgbàdá. Ọmọ Yorùbá ni mí, a máa ń wọ fìlà dáadáa pẹ̀lú àgbàdá. Ó máa ń da, ó máa ń fine tí a bá wọ fìlà pẹ̀lú àgbàdá. Ó máa ń dára gidi gan. Ìgbà mí tí n bá fẹ́ lọ sí pátì mo máa ń wọ fìlà, èmi àti ọ̀rẹ́ mi á láìkì fìlà dáadáa. Mo rántí ìgbà kan tí mo lọ sí, tí a lọ sí ìlú wa. Ìgbà tí mo wọ àgbàdá mi tán, mo wá wọ fìlà àbé tí ajá, ó wá fine gidi gan. Mo láìkì máa wọ fìlà. Ìgbà mí tí mo fẹ́, tí mo fẹ́ lọ sí ibi tó jìn, tí màá wọ aṣọ òyìnbó, màá wọ fìlà òyìnbó yẹn sí i, ó máa fine dáadáa.

Ẹ kasan ooo. Mo kí yin, Ebere ìbéèrè nípa ọkọ. Ẹ ní pé, ṣe mo ní ọkọ? Bẹ́ẹ̀ni, mo ní ọkọ. Mo ṣẹ̀ṣẹ̀ ra ọkọ̀ mi. Ọkọ̀ mi tuntun ni ọkọ̀ mi. Mo nífẹ̀ẹ́ láti máa wa ọkọ̀ mi lọ sí ibi iṣẹ́, ó máa ń jẹ́ kí nǹkan yára fún mi. Mo dẹ̀ nífẹ̀ẹ́ láti máa wa ọkọ̀ mi lọ sí ilé àwọn ọ̀rẹ́ mi. Ni ìparí ọ̀sẹ̀, mo máa ń wa ọkọ̀ mi lọ sí ilé àwọn ọ̀rẹ́ mi. Tí a bá ti dé ibẹ̀, wọ́n máa wa ọkọ̀ mi, a dẹ̀ máa lọ sí party. Tí a bá ti dé patí, a máa lọ jẹun, tàbí a máa lọ sí ibi tí wọ́n ti máa ta aṣọ, a máa lọ ra aṣọ bámbám, a máa lọ ra aṣọ púpọ̀, a máa lọ jẹ oúnjẹ, a máa ra nǹkan níbi tí wọ́n ti máa ń ta àwọn oúnjẹ, àwọn kíni yẹn. A máa lọ sí bar a máa lọ ra àwọn nǹkan tí a máa jẹ. Ìgbà mí mọ́ like kí n máa wa ọkọ̀ mi lọ sí ìlú wa, ó máa ń jẹ́ kí nǹkan yára gidi gan. Ẹ̀mí àti àwọn ẹbí mi a máa wa ọkọ̀ lọ sí ìlú wa, a máa lọ kí àwọn ìlú wa àti àwọn ara ilé wa.

Ẹ ka lẹ o, mo ki ẹ bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ nípa ara mi. Ẹ ní pé báwo ni mo ṣe máa ń tọ́jú ara mi. Mo máa ń tọ́jú ara mi dáadáa torí ó ṣe pàtàkì kí èèyàn tọ́jú ara wọn. Mo máa ń ra cream, mo máa ń ra àwọn ọṣẹ tó máa jẹ́ kí ara mi máa dára. Mo máa ń jẹ nǹkan tó máa jẹ́ kí bí àwọn oúnjẹ tó da, àwọn oúnjẹ tó ṣe pàtàkì. Mo máa ń jẹ àwọn oúnjẹ tó máa jẹ́ kí ìdára mi máa yá. Ìgbà mí mo máa ń mú àwọn òògùn tó máa jẹ́ kí ìdára mi máa yá. Mi ò láìkì kí máa ṣe àìsàn. Mo máa ń ra òògùn sílẹ̀ ìgbà mí mo máa ń mú òògùn tó máa jẹ́ kí ìdára mi máa yá. Ìgbà mí mo máa ń lọ sí ilé ìdárayá. Màá lọ síbè mi àti ọ̀rẹ́ mi, a máa lọ ṣe nǹkan tó máa jẹ́ kí ara wa máa da. Mo máa ń wẹ̀ ní ìgbà mẹ́ta ní ìjọ kan. Mo máa ń wẹ̀ dáadáa.

Ẹ ka lẹ́, ò mọ̀ kí yin ó Ẹ bèrè, ẹ bèrè ìbéèrè nípa ìgbádùn mi. Ẹ ní pé kí ni ìgbádùn mi. Àwọn nǹkan ìgbádùn mi ni mo láìkí kin máa kàwé dáadáa. Mo láìkí ìwé. Mo ṣe èèyàn tó mọ̀wé láti kékeré. Mo máa ń ka ìwé àmọ́ mo láìkí máa ka báíbù mi. Mo láìkí máa ka bíbélì mi dáadáa. Mo máa ń ka bíbélì mi torí kí n ránye láti gbọ́ nǹkan tí Ọlọ́run máa sọ. Mo láìkí máa ka bíbélì mi. Mo de láìkí kin máa ṣeré bọ́ọ̀lù ẹlẹ́sẹ̀. Mo láìkí máa gbá bọ́ọ̀lù ẹlẹ́sẹ̀. Mo láìkí máa gbá bọ́ọ̀lù ẹlẹ́sẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ mi. Mo de láìkí máa play game lórí phone mi. Mo láìkí máa play game. Èmi àti ọ̀rẹ́ mi a máa like-- mo máa play game dáadáa lórí phone mi. Mo tún máa ń kàwé mi dáadáa. Ìwé bí i àwọn physics. Mo fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí, sí ayé. Mo fẹ́ wé-- mo fẹ́ mọ bí Ọlọ́run ṣe dá ayé.

Ẹ kú rọ̀lẹ oo. Ẹbere ìbéèrè nípa ibi iṣẹ́ mi i ni pé, báwo ni mo máa ń rín ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Nípa ìbéèrè yìí, àwọn kan wọ́n like ki wọ́n máa lo ọkọ̀ wọn lọ sí ibi iṣẹ́, àwọn nkan mi wọ́n like kí wọ́n máa gun ọkọ̀ èrò lọ sí ibi iṣẹ́. Àmọ́ fún èmi, mo like kí máa lo ọkọ̀ mi lọ sí ibi iṣẹ́. Ó máa ń jẹ́ kí ibi iṣẹ́ mi máa yara, ó máa ń jẹ́ kí nǹkan yára fún mi. Mo like kí máa gun ọkọ̀ mi. Tí n bá ti ra epo ní àárọ̀, màá wá wa ọkọ̀ mi lọ sí ibi iṣẹ́, ó máa ń jẹ́ kí ìbẹ̀yen yára fún mi.

Ẹ káṣọ̀hàn, mo kí yín. Ẹ bèèrè ìbéèrè nípa ìtumọ̀ orúkọ mi. Mọ́ láì kí ìbéèrè yìí. Ẹ ní pé ṣé mo mọ ìtumọ̀ orúkọ mi? Bẹ́ẹ̀ ni, mo mọ ìtumọ̀ orúkọ mi dáadáa. Ìgbà tí mo wà ní kékeré ni mommy wọ́n fún mi ní orúkọ yẹn. Orúkọ, orúkọ mi ni Bùsí Ayọ̀ Bùsáyọ̀. Ìtumọ̀ rẹ̀ ni pé kí ayọ̀ mi pọ̀ sí. Ìtumọ̀, ìtumọ̀ Bùsáyọ̀ ni pé kí, kí ayọ̀ mi pọ̀ sí. Ní ilẹ̀ Yorùbá, wọn kì í fún ọmọdé níí, a kì í fún ọmọdé ní orúkọ lásán. A máa ń fún wọn orúkọ tó da.

Ẹ kú le ọ, ẹ̀kaà lé ọ, ẹ kú iṣé. Mo kí yin ẹ ní pé, ibo ni mo máa ń ra ǹkan? Ibi tí mo máa ń ra ǹkan kò jìnnà láti sí ibi iṣẹ́ mi. Ìbẹ̀ ni mo máa ń ra ǹkan ìsebẹ̀, ǹkan tí màá fi ṣe oúnjẹ. Tí bá tí ń bọ̀ láti ibi iṣẹ́, tí bá ti ṣiṣẹ́ tán ní ibi iṣẹ́ mi, màá kọ́kọ́ yà síbẹ̀ náà láti ra ǹkan tí mo máa fi ṣe oúnjẹ ní alẹ́. Ìbẹ̀, ìgbà ẹni mo máa ń, ìbẹ̀ ni mo máa ń ra omi tí màá mú, ìbẹ̀ ni mo máa ń ra ǹkan ìsebẹ̀. Tí bá fẹ́ ra aṣọ, ìbẹ̀ kò jìnnà láti ilé mi. Ìbẹ̀ ni o máa ń ra aṣọ. Ẹ̀mí àti àárọ̀-- ọ̀rẹ́ mi, tí a bá ti bọ̀ láti school tàbí tí a bá ti ń bọ̀ láti ibi iṣẹ́, a máa ń ní pé ká a ra aṣọ tuntun. Ìgbà mí, a máa ń ra aṣọ níbẹ̀, Ìgbà mí, a máa ń ra aṣọ ní ìbò mi.

Ẹkú iṣẹ́ o. Mo kí yín, nípa ìbéèrè oúnjẹ. Ẹ ní pé ṣe mo máa ń jẹun nínú ọkọ̀ rẹ, ọkọ̀ mi. Rárá mi ò kí ń ṣe, mi ò kí ń jẹun nínú ọkọ̀ mi, kò ń ṣe nǹkan tó dáa. Kò, kò ṣe ńkan, kò ń ṣe ǹkan tó dá. Kò dá kí èèyàn máa ra, kò dá, kò dá kí èèyàn máa wa ọkọ́ kó tún máa jẹun sínú ẹ̀. Kò dá. Àmọ́ tí bá fẹ́ mu omi, omi ni mo máa ń mú, omi lásán ni mo máa ń mú ní ọkọ̀. Àmọ́ tí bá ti, tí bá ti, tí bá ti jí ní, ní àárọ̀, màá kọ́kọ́ sè oúnjẹ, màá jẹun nílé ná. Tí màá ti jẹun tán, màá wá mu kọ́kọ́rọ́ ọkọ̀ mi. Màá wá wá ọkọ̀ mi lọ síbi iṣẹ́. Mi ò kí ń jẹun nínú ọkọ̀ nítorí pé kò ń ṣe ìwà tó dá. Àmọ́ tí bá fẹ́ mu omi, omi ni mo máa ń mú lásán.

Ẹ ka lẹ o. Ẹbí ìbéèrè tó ṣe pàtàkì. Mo láìkì ìbéèrè yìí. Ẹ ní pé ṣé mo máa ń tọ́jú-- ṣé ojú mi, ojú mi dà? Bẹ́ẹ̀ni, ojú mi dára. Ó ṣe pàtàkì kí ojú mi dára torí mo fẹ́ máa rí ojú tí màá fi ka ọwọ́ mi, tí màá fi ka ìwé mi bí i àwọn ìwé bíbélì mi àti ìwé school. Mo máa láìkì kí ojú mi dára gan gan. Ó ṣe pàtàkì kí ojú wa dára nítorí pé ó de ṣẹ̀ pàtàkì kí a lọ sí dókítà, ká lọ rí dókítà tó kọ́ máa fún wa ní òògùn tó máa jẹ́ kí ojú wa kó máa dára.

Ẹ ka lẹ o, mọ̀ kìyin. Ẹ ní pé kí ni àwọn nǹkan tó wà nínú àpò ọwọ́ mi. Àwọn nǹkan tó wà nínú àpò ọwọ́ mi ni kọ́kọ́rọ́ mi, kọ́kọ́rọ́ ọkọ̀ mi àti kọ́kọ́rọ́ ilé mi àti káàdì ìdámọ̀ mi àti káàdì owó bíi káàdì ATM.